Tí mo bá fẹ́ jẹun kí n ṣe gbogbo oúnjẹ náà ni mo máa ń jẹ. Mo dẹ̀ fẹ́ràn oúnjẹ tó láta gan nítorí ata máa ń ṣiṣẹ́ tó da gan nínú ara. Nítorí èyí, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Nítorí oúnjẹ tó láta, ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí ọ̀nà fún mi sí, ó dẹ̀ máa ń jẹ́ kí ẹnu mi ṣe dáadáa tí mo ti ń jẹ. Ṣùgbọ́n tí mo ti ń jẹ irú oúnjẹ aláta yí, mo máa ń gbé omi sẹ́gbẹ̀. Nítorí pé gbogbo ǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀, kí n bá lè fi tètè ro mi mu. Ṣùgbọ́n mo like oúnjẹ tó bá láta gan.

Ẹ̀ tìmì dára gan, ntorí ẹ̀tí ó wà lára nǹkan tó ṣe pàtàkì nínú ara o me n mu ẹni yẹn da ẹ̀ tìmì dè ṣe dáadáa gan, nítorí ẹ̀ tìmì ni mò mo a fi ń gbọ́rọ̀. Kò ní sí nǹkan tó n máa sọ koso láti jìnajìna má gbó, tí n maa fẹ́ gbó. Tórí mo maà ń dá etí kànlẹ̀ tí máa ti n sọ̀rọ̀. Àmọ́ kì e ṣe gbogbo gbà nígbà mí ni. Mi ki n n t--, nǹkan tí n ba fẹ́ gbó, mi ní gbó.

Ti mo bá fi sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ mi, wọ́n ti máa ń sọ fún mi pé má sọ̀rọ̀ nígbà mi, ṣùgbọ́n nígbà mìíràn tí wọ́n bá sọ fún mi pé má sọ̀rọ̀, ìgbà tí ó bá ti di wípé láàrín àwọn ẹgbẹ́ mi ni mo bá wà, kò sí oyú tí inú mi sì máa ń dùn tí mo bá ti ń sọ̀rọ̀ láàárín àwọn ẹlẹgbẹ́ mi. Nítorí gbogbo wa kì n ṣe pé a mọ láti ọ̀rún wá, ibẹ̀ náà la tí aye láde ti a ti kọ́, mo máa ń gbiyanju àti sọ̀rọ̀ dáadáa, tínú àwọn eyán dé máa ń dùn.

Ìparí ọ̀ṣẹ̀, èmi màa ń létò dáadáa dáadáa ní parí ọ̀ṣẹ̀, tó sẹ̀ pá báti párí báyìí mo máa n lẹ́tò fúnra mi, Kìín ṣèmi nìkan èmi àti àwọn ọ̀rẹ́ mi nígbà míìn èmi àti àwọn alábàágbé mi àwọn tó súnmọ́ mi tó wà nílé a máa ń jáde lọ. Ìgbà míìn a máa ń lọ ra oúnjẹ gidi ta máa jẹ. Ìgbà míìn dẹ̀ nìyí a máa kàn ṣeré lọ a mà lọ wá àwọn nǹkan tó jẹ́ pé tó jù bá rí inú ójú màa dùn, á tùn mà fi dára yà.

Gbogbo ọtí mo lo máa ń gbé àpò yìí nítorí kí n má fi rí nǹkan gbé síbẹ̀, torí mo máa ń kó àwọn nǹkan dádá bíi kọ̀ǹpútà mi àti àwọn nǹkan kan tí mo bá fẹ́ ní nǹkan ẹlòmíì. Mo máa ń gbé dání nítorí kí n má fi rí nǹkan tí mo fẹ́ ṣe dáadáa. So nítorí ó wà lára àwọn nǹkan tí mo máa ń gbé dání.

Tí n bá wà nínú ọkọ̀, ìkan tí mo máa ń gbọ́ máa ń pọ̀ gan. Àmá gbogbo ìgbà tí mo bá ti wà nínú ọkọ̀ báyi kè ṣeré dandan ní kí máa gbọ́ nǹkan. Àmá ní èébú ìgbà tí mo bá ti wà nínú mọ́tò, tí mo bá wà nínú ọkọ̀ tí n bá lọ sí ìrìn àjò tó bá jìnnà, mo máa ń gbọ́ nǹkan láti ọ̀rí waya, láti ọ̀rí tẹlifóònù mi, nǹkan tí mo sì máa ń gbó náà ni orin.

A! Èmi ò mọ̀, àmi ìràwọ̀ mi o. Nítorí mi mọ̀ bí wọ́n ṣe ń wo àmì ìràwọ̀. Ṣùgbọ́n àwọn èèyàn máa ń wò ó tí wọ́n máa ń sọ pé àmì ìràwọ̀ àwọn ni. Àmẹ́ mi ò mọ̀ tẹ́mi nítorí pé wọ́n àbí èmi sí ibi tí wọ́n ti ń wo ìràwọ̀, ìràwọ̀ èèyàn. Nítorí èyí mi mọ ìràwọ̀, mi mo ṣàmọ́ pé mo wà láyé ṣá.

À, àti coffee àti tea kò sí èyí tí mi kì í mu nínú méjèèjì. Àmo èyí tí mo fẹ́ràn jù ó kẹ́ṣẹ́ gbogbo igba mo máa ń like, mo máa ń fẹ́ràn kí mo má a mu coffee kẹ́ṣẹ̀ gbogbo àwọn máa ń fẹ́ràn kí wọ́n má a mu tea. Àmo tea gbìgbóná mo máa ń fẹ́ràn láti mu láàárọ̀, ọjọ́ tó tútu bá mu táfẹfẹ́ bá n fẹ́ gan, mo máa like láti mu tea tó bá gbóná. Àmo coffee, coffee tútu mo máa ń sábà mu lọ́ṣàn.

Èè mo mọ bí a tí n fónu, torí mo mọ bí wọn ṣe máa n fónu, mo dẹ̀ mọ bí wọn ṣe máa pèyàn wọlé àti pèyàn jáde nítorí èyí ni mo mọ bí wọn ṣé máa n fónu. Nítorí pé mo kí n wá iranlọ́wọ́ ẹnìkankan tí báa fe fóònù, èmi náà ni mo máa ń ṣe é, nǹkan mi fúnra mi.

Etí ìgbọ́ tí mo máa ń lò náà ní irú Bluetooth earpiece àbí AirPod. Àwọn etí ìgbọ́ tí mo máa ń lò nìyẹn. Nítorí nígbà mi tí mo bá wà ní ìta nínú gbogbo, t'àwọn èèyàn bá ń pariwo mi ni ribí gbọ́rọ̀ dáadáa, mà á wá ní ìwúlò fún láti lò. Torí láti gbọ́ nǹkan tí mo fẹ́ gbọ́ dáadáa láti orí fóònù tí mo ń lò.

Bẹ́ẹ̀ ni, nítorí ibi táyé dẹ́ nisìn kò sí ímélì tẹeyan o kí ń gba, ímélì ló tún lọ sí láti ibi t'ẹeyan ò mọ̀ gan. Ìmélì ọ̀kan wòlẹ́ tọ̀ọ́ yan kò sí ńkan t'eeyan ń fẹ́ ṣe. Ẹeyan o kan máa wò náà ni. Nítorí èyí, mo ní àwọn ǹkan kan tó wà ní spam folder mi to se pé mí ìmọ̀ ibi ton ti wá won kàn wà níbi ibe ni.

Rárá, mi i kí ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Ṣùgbọ́n mo ní ibi tí mo máa ń fi pamọ́ sí, mo ní ímeèlì tí mo máa ń fi pamọ́ sí. Nítorí mi i lo iPhone. Àwọn tó bá ń lo iPhone ni wọ́n ń máa lo cloud. Èmi ò dè lo iPhone, Android ló wà lọ́wọ́ mi. Nítorí náà mi i ní cloud tí mo lè fi àwọn fáìlì mi sí.

Mi ní àkókò kan pàtó tí mo máa ń lọ sùn àmọ́ tí ilẹ̀ bá ti ṣú, tí ó bá ti di bí i ọwọ́ ago mẹ́jọ ni mo ma ń bẹ̀rẹ̀ sí ní sùn. Àmọ́ nígbà mi mo ma ń di mẹ́wàá, ìgbà míì gan mo ma ń di ago mọ́kànlá sí méjìlá tí n bá ní ǹkan tí mo ń ṣe tó pàtàkì mo máa n pẹ́ kí n tó sùn.